Ìbéèrè yìí béèrè wípé nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun tí mo fẹ́ gbàgbọ́ pé ó ń gbìyànjú láti bẹ̀rẹ̀ pé, ìgbà wo ni mo máa ń change fóònù mi tí mo bá ti rí pé ó ti wà outdated tó dẹ̀ ti ń hang, òní mo tó máa ń change e ṣùgbọ́n tí kò bá wà outdated tí kò hang tí ǹkan kàn ṣe mi ò ní change e.

Ìbéèrè yìí bèèrè wípé ṣé o mọ bí a tí ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí ń tún àwọn nǹkan ṣe. Ajaja àwọn ohun tó wà ní ilé tó dẹ ṣe pé ó simple, tó dé ṣe pé mo lè rí fọ́nrán bí èèyàn ṣe lè tún wọn ṣe wò lórí Íńtánẹ́ẹ̀tì, lórí YouTube. Nítorí pé mò ń dàgbé ni. Obinrin tó bá dẹ ń dàgbé kò yẹ kó máa gbà kí oríṣiríṣi àwọn ènìyàn máa wọ inú ilé rẹ. Bẹ́ẹ̀ ni mo mọ bí wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe.

Ìbéèrè yìí béèrè pé, ṣe o máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí o bá ń mu ohun mímu? Tí mo fẹ́ gbàgbọ́ pé ọ̀pá ìfámúrá nínú ìbéèrè yìí jẹ́ straw tí a máa ń fi mu drinks. Bẹ́ẹ̀ ni, mo máa ń lo. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ohun mímu mi ò ní di straw. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn nǹkan mi di smoothie, juice, bẹ́ẹ̀ ni màá lo straw.

Ìbéèrè yìí béèrè wípé ṣe o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀. Tí mo bá wà nínú ọkọ̀ elérò, bọ́ọ̀sì, ti public transport, tí ẹnìkan bá ṣe ń tó bímí'nú. Bẹ́ẹ̀ ni, ó di dandan kí n fèsì. Bẹ́ẹ̀ dẹ́ ni ọmọ enìyàn gẹ́gẹ́ bí ọmọ enìyàn, a lè control reaction wa ní ìgbà mí.